Bẹ́ẹ̀ni mo fẹ́ran oúnjẹ tó ní ata, ṣùgbọ́n kí ata náà kó má pòjù torí tí ata bá pòjù nínú oúnjẹ kò ní jẹ́ kí adùn rẹ̀ kó jáde. Tí ata bá pòjù nínú oúnjẹ, mo ma maa mú omi, omi sì máa gba ààyè tí ó yẹ kí oúnjẹ kó wà. Nítorí náà ata tó wà n nu oúnjẹ ó gbọdọ̀ jẹ́ iwọ̀ntúnwọ̀nsì.

Mo ma n lọ sí ọjà ní ojoojúmọ́ ṣùgbọ́n mi ò lọ sí ọjà ní ọ̀sẹ̀ yìí. Tí mo kẹ́yìn lọ sí ọjà ó jẹ́ ọ̀sẹ̀ tó kọjá ní ọjọ́ àbámẹ́ta. Mo lọ sí ọjà, mo ra èso, mo ra ẹ̀fọ́ àti àwọn ǹkan tí ẹnu ń jẹ mìíràn wálé.

Mí múra sílẹ̀ fún ípadẹ̀ pẹ̀lú oníbàárà ó ṣe pàtàki gan kí, kí n má bàá, kí n má bàá dójú ti yàrá mi níwájú owó oníbàárà tuntun náà. Nítorínà tí mo bá, tí mo bá fẹ́ pàdé oníbàárà tuntun lára ohun tí mo má ń ṣe láti múra sílẹ̀ ni kí n ṣe ìwádìí nípa oníbàárà náà, nípa nǹkan tí wọ́n fẹ́ àti bí wọ́n ṣe fẹ́ ẹ. Kí n sì bá oníbàárà náà sọ̀rọ̀, kí n rí i dájú pé mo ní nǹkan tí oníbàárà náà nífẹ̀ẹ́ sí láti rà.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìna rí nígbà tí mo lọ sí ìlú mìíràn ní ibi tí mi ò mọ̀ tí mo sì rin lálẹ́. Ṣùgbọ́n irú bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ. Nísìínyi tí mo bá fẹ́ jáde, mo máa gbìyànjú láti mọ ibi tí mò ń lọ dáadáa. Mo sì máa lo Google Maps kí n má ba à ṣìnrín.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun. Àwọn ìwà dáadáa bíi tí mo bá ń jẹun, mi ò kí ń bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Tí mo bá ń jẹun, mi ò kí máa ń rẹ́rìn. Tí mo bá ń jẹun, mo máa ń gbé omi sá ọ̀dọ̀, mo sì máa ń bu oúnjẹ mi kí ìdọ̀tí má báà wọnú rẹ̀. Irú àwọn nǹkan báyìí ló máa ń jẹ́ kí èèyàn ní ìsinmi tó bá ń jẹun.

Ní òwúrọ̀ kùtùkùtù, mo máa jí ní aago márùn-ún. Mo máa kọ́kọ́ gbàdúrà. Lẹ́yìn náà, mo máa bọ́ sí inú bedroom, màá bọ́ sínú balùwẹ̀, mo máa wẹ̀. Lẹ́yìn yẹn, mo máa fi ìpara sí ara kí àwọ̀ ara mi kó le máa dán mìírìmíìrí. Mo sì máa wọ aṣọ tó mọ́.

Mo máa ń ra nǹkan ní oríṣiríṣi ibi. Mo máa ń ra nǹkan ní ọjà, ìgbà míì mo máa ra ní orí Íńtánẹ́ẹ̀tì, ìgbà mí kẹ́ mo máa rà á láti ọwọ́ ọ̀rẹ́ tó bá súnmọ́ to sí mi. Oríṣiríṣi ibi ni ènìyàn le ti ra ọjà ní ayé òde ọ̀sín.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́, ṣùgbọ́n mo ní oríṣìíríṣìí ago ọwọ́ fún oríṣìíríṣìí ibi. Mo ní ago ọwọ́ ọ̀tọ̀ fún ibi iṣẹ́, ago ọwọ́ láti wọ̀ lọ sí ilé ìjọsìn àti ago ọwọ́ mìíràn láti wọ̀ lọ pati tó bá ṣe pàtàkì. Nítorí owó wọn wón jura wọn lọ, bẹ́ẹ̀ sì ni ẹ̀wà wọn jura wọn lọ.

Tí mo bá ń lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́, ìrìnàjò lílọ sí ibi iṣẹ́ ó wá ń tó wákàtí kan nítorí ibi tí mò ń gbé ó jìnnà sí àyíká ibi tí mo ti ń ṣiṣẹ́ àti wípé súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ ó máa ń wà lójú ọ̀nà lóju pópónà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára, kí ó má bá ba àwọ̀ ara mi, kí òòrùn má bá ba àwọ̀ ara mi jẹ́. Pápá julọ tí mo ba mo pé iṣẹ ti mo fẹ ṣe lẹni o maa je kin wà níta fún wákàtí púpò lilọ. Ìdáàbòbò sára, ìdáàbòbò òòrùn sára ó jẹ́ lára àwọn ọ̀nà tí mo ń gbà tí ń tọ́jú àwọ̀ ara mi.

Rárá o, mi ò ní àwòrán lára àwọn ẹlẹ́sìn kìrìstẹ́nì nínú. Àwọn ẹlẹ́sìn krìstẹ́nì wọn kì í ní àwòrán kankan ní ara nítorí ó lódí sí òfin àti ìlànà ẹ̀sìn krìstẹ́nì. Nítorí náà, mi ò ní àwòrán lára.

Mi ò kí ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń ṣẹlẹ̀ sí mi. Mi ò kí ń le sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n nísìínyi mo ti kọ ara mi bí a ṣe ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Àwọn ènìyàn náà wọ́n bá pé ẹgbẹ́ ẹ run, mo máa dúró níwájú wọn sọ̀rọ̀ ni.

Fóònù mi máa ń gbóná tóbi ẹ̀emárùn-ún lójoojúmọ́, tó bá sì tí gbóná bẹ́yen, mo máa gbe e lẹ̀ kí orí rẹ̀ tutù tàbí kí n fi omi tútù sì ẹ̀yìn rẹ̀ kó ba lè tutù kíákíá. Fóònù mi máa ń gbóná tí mo bá tan áàpù oríṣiríṣi lẹ̀ lóri rẹ̀ léẹ̀kan náà.